Mo máa ń fọ eyín mi ní ẹ̀ẹ̀mejì ní ojúmọ́. Mo máa ń fọ ní kùtùkùtù ní àárọ̀. Mo de máa ń fọ eyín mi ní alé kí n tó sùn. Torí àwọn oúnjẹ tí èèyàn bá ti jẹ, àwọn oúnjẹ kéékèèké yẹn o gbọdọ̀ há mọ́yàn ní eyín kí èèyàn tó sùn. Mọ́ máa ń fọ eyín mi ní alé kí n tó sùn. Ẹ̀ẹ̀mejì tí màá ń fò niyen. Eyín fi fọ eyín fi fọ dára. Tí ẹ̀yán bá fọ eyín, o máa ń jẹ́ kí ẹyín mọ́ ṣáká, o máa jẹ́ kí ẹyín funfun. Kò ní jẹ́ kí ẹyín èyán yẹ́lò. Eyín ò ní gíràn. Ẹyin ẹlòmí ti gíràn, ó ti di yẹ́lò tó ri pé ko fọ ẹyin e dáadáa. Tí ẹ bá ń fọ ẹyin a dáadáa, ẹyin máa white, kò ní gíràn.

Ẹ máa ń pa ohun ọ̀ṣọ́ sára. Ó ní ohun ọ̀ṣọ́ tí mo máa ń pa sára, mo ní chain tí mo máa ń fi sí ọ̀run. Mo de ní ago ọwọ́ tí mo máa ń lò. Àwọn ohun ọ̀ṣọ́ tí mo ń pa sára tí mo ń lò ní ye, ago ọ̀run àti chain ọwọ́. Ago ọ̀run, bó ti ẹ jẹ́ pé kìí ṣe gold ò hán. Àgo ọrùn kéékèèké yẹn ni olówó ló ń lo gold.

Mọ́ maa wọ àwọn ètò lórí tẹlifísàn ni oríṣìíríṣìí. Ètò pẹ̀lú tẹ bá wo Africa Magic, mọ́ maa n wọ àwọn ètò Yorùbá lórí Africa Magic, mọ́ tún maa n wọ àwọn fíìmù àgbéléwo lórí Africa Magic. Mọ́ maa n wọ àwọn ètò bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ní orí Super Sport. Oríṣìíríṣìí ètò ló wà. Ètò wà ní Africa Magic Yorùbá, ètò wà ní Africa Magic, ẹ́, Igbo, ètò wà ní Africa Magic tì Hausa, ètò documentary àwọn ẹranko animal documentary náà wà ní DSTV. Oríṣìí ètò pọ̀, oríṣìíríṣìí ètò ló wà bẹ́

Mo fẹ́ràn orin Fuji. Orin Fuji ni orin tí mo fẹ́ràn jù lọ. Nítorí orin Fuji jẹ́ orin tí wọ́n ń kọ ní èdè Yorùbá. Kì í ṣe orin takasufe, ki i ṣe orin hip hop, orin tí wọ́n ń kọ ní èdè Yorùbá ni. O jẹ́ máa ń gbé àṣà àti ìṣe Yorùbá lárugẹ. Torí náà mo se like orin Fuji. Orin Fuji ni orin tí mo fẹ́ràn jù. Àwọn Fuji artist tí mo dẹ̀ fẹ́ràn orin wọn ni àwọn bí i, eh, Saheed Osupa, King Tunji Alao Malaika, Wasiu Ayinde, Wasiu Alabi Pasuma, Atawẹwẹ, Ọpọ bayen.

Ìrìnàjò mi lọ sí ibi iṣẹ́ máa ń wọ public transport lọ sí ibi iṣẹ́ ni. Nítorí kò sí ibi tí a, páàkì mọ́tò tí n bá gbe mọ́tò lọ, so mo máa ń wo public bus lọ sí ibi iṣẹ́. Ti n bá wọ public bus lọ, public bus máa gbé mi dé wá ju ibi iṣẹ́ gangan máa tì bọ́ lè. Oun lo wa gbe mi nibi, ó dé ẹ, wà very, very comfortable. Although ìjọ́ tí n bá ti miss bus ni o, torí a tún ní bus tó ń gbé wa lọ sí ibi iṣẹ́. But tí n bá mí, ọ̀pọ̀ igbá, táímù tí bus ń wà ń lọ yen, a ti kọjá kí emi tó dé bus stop, wọ́n ma wọ public bus lọ.

Battery phone mi dagun. Tí n bá charge, mo máa charge fún akáàti mẹ́ta kó tó fò. Màá sì lò fún bí i akáàti mẹ́wàá kó tó di pé battery rẹ̀ lò. Mo ti máa ń tẹ̀ tí mo fi browse máa fi ń ṣe ewé. Kò kí n gbó ten hours, kò kí n gbó jù ẹbí eight hours lọ. Bó ti mo bá tẹ̀, ó máa lo ten to twelve hours. Èyí tí bá charge tó bá fò.

Omi bottled water, mo máa ń mu tó mẹ́ta ìn day. Máa ń mu tó bottled water mẹ́ta in a day. Máa kọ́ mu, wá jẹ láàárọ̀, wá bottled water ẹyọ kan. Wá dé ọ̀sán, bí a bá ń jẹ snacks àbí jẹ ǹkan kan, màá tún mu bottled water ẹyọ kan. Bí ó bá dọ̀tí di alẹ́, tí bá sún jẹun, mo máa tún mu bottled water, eeh, ẹyọ kan síi. So mo máa ń mu tó bottled water mẹ́ta ìnídí.

Bàtà tí mo máa ń wọ, bàtà oríṣi bàtà méjì ni mo máa ń wọ. Tí mo bá wà nílé, mo máa ń wọ slippers, àń wọ slippers tí mo bá wà nílé. But tí mo bá wà níí, tí mo bá lọ sí ibi iṣẹ́, mo máa ń wọ shoe, shoe ni mo máa ń wọ lọ sí ibi iṣẹ́. Òótọ́ bí mo bá dé ń lọ party, màá wọ shoe, ekọ̀ọ̀kan, mo tún máa ń wọ sandal, àń bóyá igba òjò, àń tí bá lọ lásìkò òjò ni sandal ni mo máa ń wọ torí omi. Tí bá kí ń s'ásìkò òjò, mo máa wọ shoe. Nílé ni mo ti máa ń wọ slippers.

Wọ́n á ṣe ajoyọ ọjọ́ ìbí mi pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi ni wọ́n á ṣe, àwọn ni mo máa ń bá ṣe ajoyọ ojo ìbí mi. Wọ́n á ṣí pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi. Bá di igba ọjọ́ ìbí mi àwọn ọ̀rẹ́ mi máa wá, wọ́n máa kí mi nílé, so a máa dáná, wọ́n á dáná gbọ́gbo won máa jẹun. To ba detun dirole, àbí ní alẹ́ a lè jáde lọ sí beach. Kí lo wò?